Ṣé eyín máa ń fọ ọ? O ní ìgbà kan tí eyín máa ń fọ mi tí n ba lo omi tútù, ó máa ń ro mí goorogo tó máa ń fọ mi, àmọ́ ó ti pẹ́ díẹ̀. So mi i dẹ̀ ní akokoro àbí ǹnkan kan, so nísìnyí, nítorí náà nísìnyí eyín ò ń fọ̀ mí, àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ eyín máa ń fọ́ mi, ó máa ń fọ́ mi dáadáa.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tí mo bá lọ sùn, mo máa ń wọ bóksà, ṣòkòtò kékeré tí àwọn ọkùnrin máa ń wọ̀ lọ sábẹ́ ni mo máa ń wọ̀ lọ sùn. Màá dà ẹ dáṣọ búra, mi ń wọ ẹwù mo ń wọ ṣòkòtò. Ó dee ti mọ̀ mi lára. Àmọ́ tí n bá rí ìrìnàjò, tí mo bá lọ sí ìlú ńlú, mo máa ń wọ ṣòkòtò, mo ní nǹkan wẹ ẹwù nìkan ni.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímélì rẹ? Mo máa ń ṣètò wọn nípa bí wọ́n ṣe wúlò si. Àwọn tó bá wúlò dáadáa bíi irú tí ba n wa ṣe bi mo se n wásẹ́ èyí tí mo bá rí pé ó wà ní sípámù tó dẹ̀jẹ̀ pé inbox primary lọ ye kó wà mo máa ń gbé sí primary. Àwọn tí ó bá dẹ̀da sípámù ni wọ́n máa mú, màá delete wọn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, Mùsùlùmí ni mí. Nítorí náà mo máa ń lọ sí ilé ìjọsìn ó kéré tán lẹ́ẹ̀ma, ẹ máa rùn lójúmọ́. Nítorí pé ẹ̀ márùn-ún ni a máa ń kírun fún Olúwa Ọlọ́run, Olúwa, wà Alláh. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa, mo dẹ̀ máa ń lọ lọ́jọ́ Jímọ̀. Mo máa ń lọ sí Jímọ̀. Mọ́sálásí ńlá Jímọ̀, mo máa ń lọ kírun. Lẹ́yìn náà, tó bá dìgba ọdún iléyá àti ọ̀dún itunu, mo máa ń lọ sí Yídì. So mo, nítorí náà mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa.

Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀m̀pútà. Èyí tò bá kọ̀m̀pútà mi wà ni mo ń lò. Ìgbà tí mo fẹ́ gbà mí sórí ẹ, ẹni tó tà fún mi sọ pé òun ò ni. Àwọn èèyàn tí mo dẹ̀ bí léèrè náà wọ́n láwọn o ni. Nítorí náà, èyí tò bá kọ̀m̀pútà mi wà ni mo ń lò. Ó dára dáadáa láti máa lo ètò ààbò kọ̀m̀pútà láti dẹ́kun virus tó máa ń bá nǹkan wá.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ó máa ń dùn mí gan tí ẹ̀rọ ayárabíàṣá mi kò bá bá Íńtánẹ́ẹ̀tì ṣiṣẹ́. Ìgbà mí wà tó je pé iṣẹ́ gidi ló yẹ kí n ṣe. Gẹ́gẹ́ bí iru iṣẹ́ tí mò ń ṣe pẹ̀lú yin tí n ba ń wà nínú ilé. Ẹ̀rọ ayárabíàṣá mi ò ń dáa, ó máa ń sì ń ro mí lójú, ó máa ń dùn mí gan aani. Àmọ́ tí mo bá ti wá sí abẹ́ igi tó wà, tó súnmo eti odò tí mo wà ní, tí mò ń pè ní nature, tí mo bá ti wá síbẹ̀, ó máa ń, ó máa ń, ó máa ń yára díẹ̀díẹ̀. So bi mo ṣe máa ń, mo dẹ̀ máa ń tí network provider kan ò bá lọ, mo máa ń lo imi ni.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ẹ ani k'olorun máa ṣe àánú ni. Áláìní lé mi, gààrí mo máa ń sábà mu lọ́sàn-án, gààrí àtẹ̀pà àbí gààrí àti kúlíkúlí. Àmọ́ nígbà tí m bá lówó lọ́wọ́ ń gbá mi, mo máa ń jẹ búrẹ́dì. Ẹ̀hẹn. So, nǹkan tó wà níbẹ̀ nìyẹn. Ìgbà mí dẹ̀ ni mo máa ń jẹ rice, àmọ́ lọ́pọ̀ igbà gààrí ni mo máa ń mu. Ìgbà mí wà tí mo lè lówó lọ́wọ́, tí máa ṣi mu gààrí, ó ti mo mi lára.